Mo máa ń lo ago ọwọ́. Mo fẹ́ràn láti máa lo ago ọwọ́ nítorí wípé ó máa ń jẹ́ kí, kí n rẹwà sí i. Oríṣiríṣi ago ọwọ́ ni mo ní. Mo ní èyí tó jẹ́ pé onírin ni, mo ní èyí tí ò kí n ṣe onírin. Tó bá jẹ́ òde tí bóyá ọjọ́ tí ń ṣòkú ni, bí ọjọ́ tí ń sọmọ lórúkọ ni, irú àwọn òde bẹ́ẹ̀yẹn bẹ́ẹ̀yẹn bẹ́ẹ̀yẹn ni mò ń lọ. Mo máa ń nífẹ̀ẹ́ láti lo ago onírin ṣùgbọ́n tó bá jẹ́ pé mò ń lọ sí ibi iṣẹ́, màá nífẹ̀ẹ́ láti lo èyí tí ò kí n ṣe onírin.

Èmi nífẹ̀ẹ́ sí ẹran o, mo máa ń jẹ ẹran dáadáa. Ẹran ó wà lára nǹkan tí mo nífẹ̀ẹ́ sí jù. Oríṣiríṣi ẹran ló wà wa o. Ẹran tí adìẹ wà, tí ẹranko wà, ewúrẹ́ ni ìta máa ń sì ń nu ilé, tí ègúnfẹ́ wà. Oríṣiríṣi ẹran oun ni ó wà. Ẹja náà mo nífẹ̀ẹ́ sí láti máa jẹ ẹja náà.

Ìgbà, iye ìgbà tí mo máa ń fọwọ́ lójoojúmọ́ kò ní òǹkà nítorí wípé ó níṣe pẹ̀lú àwọn iṣẹ́ tí mo bá ṣe lákòókò náà. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, tí mo bá ṣẹ̀se jẹun tán, màá fọwọ́ mi nù. Tí mo bá kí n tó bẹ̀rẹ̀ oúnjẹ ní jíjẹ, màá fọwọ́ mi nù. Nígbà tí mo bá gbé nǹkan tó dọ̀tí, màá fọwọ́ mi nù. Nígbà tí mo bá fọwọ́ síbi tí nǹkan tó dọ̀tí wà, màá fọwọ́ mi nù. Nígbà tí mo bá wọnú lé, màá fọwọ́ mi nù. Nígbà tí mo bá bọ́ sílẹ̀ nínú ọkọ̀ tí kì í ṣe ti tèmi, màá fọwọ́ mi nù. Tí mo bá ní àǹfààní ẹ̀, nigbá tí mo bá lọ̀tọ̀, mo màá fọwọ́ mi nù. Tí mo bá yàgbẹ́ náà mo sì máa fọwọ́ mi nù. Ìgbà, iye ìgbà tí mo máa ń fọwọ́ mi nù kò ní òuǹkà, nítorí ó níṣe pẹ̀lú àwọn nǹkan tí mò ń ṣe láwọn àkókò náà.

Wakaàtì mẹ́jọ ni mo fi máà ń ṣiṣẹ́ lójoójúmọ́. Mà á kúrò nlé ní aago méje ṣùgbọ́n aago mẹ́jọ àárọ̀ ni iṣẹ́ mi má a ń bẹ̀rẹ̀. Iṣẹ́ yẹn náà ma ṣì ṣe títí títí tí a fi di aago mẹ́rin ìrọ̀lẹ́. Nígbà tó bá daago mẹ́rin ìrọ̀lẹ́ ni màá tó bẹ̀rẹ̀ sí ní lọ sí ilé. Igbà tí mo bá sì dé ilé náà, tí mo ti jẹun, tí mo ṣe àwọn nǹkan tí mo fẹ́ ṣe tán, àwọn iṣẹ́ kọ̀ọ̀kan tó bá tún yẹ kí n ṣe, mo tún máa ń gbìyànjú láti ṣe wọ́n. Lẹ́yìn ìgbà tí mo bá jẹun tán ní ìrọ̀lẹ́, mo sì máa ń lo Bi mo se máa ń ṣiṣẹ́ mi lele yi lójoójumọ́. Àyàfi ọjọ́o àbámẹ́ta àtọ́joọ ìsinmi tí mi ò kín lò, mi ò kín ń lò ó láti lọ sí ibi iṣẹ́.

Mo fẹ́ràn láti máa pín oúnjẹ mi pẹ̀lú àwọn tí ó bá ní oúnjẹ tí wọ́n fẹ́ jẹ ní ọ̀pọ̀ ìgbà. Ṣùgbọ́n nígbà tí ebíba ti pa mí gidi gan, ó máa ń ṣòro fún mi láti pín oúnjẹ mi pẹ̀lú èèyàn mi.